Mo ní ìbáṣepọ̀ tó gbámúṣẹ́ pẹ̀lú olórí isẹ́ mi nítorí pé gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ kí n ṣe ni mo máa ń ṣe ní àsìkò àti ní ìgbà tí ó tọ́, mi ò kí ń fún wọn ní wàhálà rárá, mi ò kí ń dá wọn láàmú tí mo bá ti ń ṣe isẹ́ mi. Nítorí idí ẹ̀yìí, mo ní ìbáṣepọ̀ tó gbámúṣẹ́ pẹ̀lú olórí isẹ́ mi.

Níwọ̀n ìgbà tí ó bá ṣẹṣẹ wí pé mi ni mo ṣe àwọn àdéhùn mi, mo máa ń fi sí ọkàn, mo má ń rí wí pé mi ò gbàgbé pé mo ti ṣe àdéhùn pẹ̀lú ènìyàn. Nítorí ìdí èyí, ó máa ń jẹ́ kí n wá ní ìrántí ní gbogbo ìgbà pé mo ṣe àdéhùn títí di ìgbà tí màá fi mú àdéhùn mi ṣẹ. Inú ọkàn mi báyìí ni mo máa gbé sí i, mi ò kí ń gbàgbé. Báyìí ni mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi.

Bí ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yin lọ sọ́jà. Mo máa ń lọ sí ọjà dáadáa nítorí iṣẹ́ tí mò ń ṣe. Ó gbà wípé kí ma lọ ra àwọn kan lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí ìdí èyí, ẹsẹ̀ mi yá sí ọjà púpọ̀. Mo máa ń lọ sọ́jà lóòrèkóòrè. Àmọ́ nítorí ọdún, ọjọ́ tí ó wà ká tó ṣọdún, iyẹn 24 oṣù ta wá yìí ni mo lọ sọ́jà kẹ́yin.

Mo fẹ́ràn ìpàdé ori fóònù nítorí pé àyè wà fún oníkálukú láti ṣe ìpàdé níbi tí ènìyàn bá wà. Nítorí ìdí èyí, ó tẹ́ mi lọ́rùn púpọ̀ láti máa ṣe ìpàdé ori fóònù. Níwọ̀n ìgbà tí ó jẹ pé ibi tí mo bá wà ni mo tẹ́lẹ̀ ṣe ìpàdé yìí, mo fẹ́ràn rẹ̀. Ó rọni lọ́rùn ju kí a máa rìn kiri àti kí a máa wọ́kọ̀ tí ò gbé wádé íbi tí a ti máa ṣe ìpàdé lọ.

Oṣù tó kẹ́yìn nínú ọdún ni mo fẹ́ràn jù. Oṣù tí a máa ń ṣe Kérésìmesì nítorí pé gbogbo ibi ni a ti máa ń taná tí ayọ̀ àti ìdùnnú sì máa ṣubú lú gbogbo ara wọn. Mo fẹ́ràn oṣù tó kẹ́yìn nínú ọdún nítorí pé oṣù yìí ni gbogbo nǹkan máa ń wà ní ọ̀rọ̀ ọ̀tọ̀. A máa rí tí àwọn ẹlòmíràn fi àmì àwọn nǹkan tó múnú ẹni dùn. A máa rí tí àwọn ọmọdé máa ń dùn, rásọ́, ràbà tàrí oṣù oríṣìíríṣìí. Oṣù tó kẹ́yìn nínú ọdún ni mo fẹ́ràn jù.

Mo fẹ́ran ọtí ẹlẹ́rìndòdò pàápàá jù lọ èyí tí a fi kola ṣe. Mo fẹ́ran rẹ̀ púpọ̀ gan, kó tun wá tutù, aá! Ó máa ń tẹ mi lórùn, kódà bí mi ò rí oúnjẹ jẹ, bi mo bá ti rí ọtí ẹlẹ́rìndòdò yìí, ọkàn mi ti balẹ̀. Óuni mo fẹ́ràn jùlọ nínú gbogbo ohun mímu pátápátá.

Mi ò jẹ́ èèyàn tó fẹ́ràn ìbòjú lọ ti ti bẹ̀ yẹn, àmọ́ tá bá ti ẹ wá sọ wípé mo wọ̀ rárá rárá, mi ò rò pé mo lè wọ́ jú bí wákàtí mẹ́rin sí márùn-ún, nítorí pé mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí ǹkan máa wà ní ojú mi lọ́pọ̀ ìgbà. Mo ríran kedere, àfi tó bá jẹ́ wípé òòrùn tó wá mú, mo lè pinu láti wọ ìbòjú láti fi dá òòrùn dúró láti má wọ̀ inu ojú mi.

Mi ò kí n gé irun te mi rárá o, nítorí pé obìnrin ni mí, ṣe ni mo sì máa ń ṣerun. Mi ò kí n gé irun mi, mo máa di irun mi ni, ní nú kin di lọ sẹ́yìn tàbí kí n ṣe ní popo sisi àwọn obìnrin, àmọ́ irun gẹ́gẹ́. Mi ò gé irun o, mo ti gé irun mi gbẹ̀yìn nígbàtí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà àti ìgbàtí mo ti ṣe tán ní ilé ẹ̀kọ́ gírámà, mi ò tún gé irun mi rárá rárá.

Bẹ́ẹ̀ni, kódà àti ilé ni mo ti máa ń ṣiṣẹ́ jù. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ láti ilé nítorí pé ó máa fi àyè gba mi láti tún ṣe àwọn nǹkan mìíràn nínú ilé, mo sì ní irinṣẹ́ mi sílé, èyí tó jẹ́ kí ó rọ̀ mí lọ́rùn púpọ̀ láti lè máa ṣiṣẹ́ láti ilé. Bẹ́ẹ̀ni o, ní ọ̀pọ̀ ìgbà pápà tí mi bá fẹ́ jáde kúrò níbi tí mo ti ní ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe, màá yá ṣiṣẹ́ láti ilé ni.

Rárá o, ní tèmi èmi ò kí ń lo ìdáàbòbòrùn sí ara mi torí wípé òrun ò kì í fi bẹ́ẹ̀ ba ara tèmi jẹ́. Nítorí di èyí, o lagbara, ó ṣe-- mi rò pé ní ẹ̀kọ́ ni mo fi dàbòbòrùn sí ara mi, ò kí ń lò rárá, rárá, tí rárá. Mí wà lè sọ o, boya nínú ọdún ta fẹ́ mu mo lè pinnu láti máa fi ṣojú mi torí pé ó jẹ́ ibi kan tí kò ní ara àti gba gbogbo òrùn yẹn jù ní gbogbo ara mi.

Ìṣe ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni o. Kódà mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ lọ́pọ̀ ìgbà lọ́pọ̀ ìgbà. Nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ aṣọ rírán, tí màa ri àwọn ènìyàn tí mo mọ̀ tí agbára wọn kò sì pé láti sanwó. Mo máa rán aṣọ fún wọn dáadáa, dáadáa lọ́fẹ́ tí kò ṣe yọrun kankan lára mi nítorí wípé wọn ò ní agbára àti sanwó, nítorí di èyi kó ro mí lára láti ṣe iṣẹ́ ọ̀fẹ́. Níwọ̀n ìgbà tí mo bá ní agbára láti ṣe, èmi máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ lẹ́ẹ̀kọ̀kan. Kódà mo ti ṣe dáadáa.